Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń koo kọ̀wé pẹ̀lú ọwọ́ mi tí màá ti fẹ́ kọ ìwé. Ó ma jẹ́ pé a jẹ́ pé kì í ṣe ọwọ́ nìkan ni màá lò. Màá wá báírò ohun ìkọ̀wé bí báírò tàbí pẹ́ńsù. Màá dẹ̀ wá ìwé tí màá fi kan nǹkan sí. Ìwé yẹn àwọn olóyìnbo máa ń pè ní jota tàbí exercise book. Ibẹ̀ ni màá kọ àwọn nǹkan sí tí mo mọ̀ pé ó mawu ló tàbí tí mo bá ní iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Ẹ̀hẹn, ìyẹn máa jẹ́ kí n kọ̀wé pẹ̀lú ọwọ́ mi. Ọwọ́ náà ni tó yára tó rọrùn ju ti a lè fi kan nǹkan sínú ìwé. Ìgbà míràn tí ó bá dẹ̀jẹ́ pé ibi iṣẹ́ ni mo wà, a bá ti kọ sínú ìwé. A bá bẹ́ẹ̀ náà láti mú un gbé sí orí ohun ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà láti lè save pamọ́, láti lè fi pamọ́. Ó yẹn mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kọ̀wé pẹ̀lú ọwọ́, pẹ̀lú báírò àti ìwé. A fi pamọ́, a fi sun ìpamọ́ tí elebo pé ni record.

Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi? À, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi ó dára púpọ̀. Ìbáṣepọ̀ tó gúnrégé ò ní wà láàárín àwa méjì. Ó ká jẹ́ pé àwọn ìgbà kan wà tó pé tọ́rọ̀ ò bá wọ́, a máa ń dà sí ìbínú tàbí ká dà sí ìjà kékeré, a dẹ̀ máa tètè yanjú ẹ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ pé ìbáṣepọ̀ wa máa ń dára, dáradára. Ìgbà díè ni a máa ń dà. Ìbáṣepọ̀ wa dára tó jé pé àwọn ọ̀pọ̀ ènìyàn míì ní ibi iṣẹ́ ti rò boyá àbí ẹbí, àbí ará, àbí ọ̀rẹ́ jọ. Àwa méjèèjì ni tí ohunkóhun bá ń lọ. Ọ̀gá olórí ilé iṣẹ́ máa ń fi tómi létí. A jọ jìròrò, a jọ wo bí a ṣe gbé iṣẹ́ kalẹ̀, tí iṣẹ́ ó fi tẹ̀síwájú, tí iṣẹ́ yẹn náà ó fi lọ dédé. So ìyẹn mú kí ìbáṣepọ̀ láàárín èmi àti olórí iṣẹ́ mi ó dára púpọ̀, ó dára púpọ̀. Ìbáṣepọ̀ wa dára, ó dára.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Béẹ̀ni o, mo máa ń ṣe ìdárayá dára dára dára. Òun náà la tún lè pè ní eré ìdárayá. Mo máa ń ṣe dára dára ní àwọn ìgbà tí àǹfààní àti ààyè láti ṣe tí ó bá yọ fún mi. Irù àwọn ọjọ́ tí kò bá sí iṣẹ́, tí a o bá lọ sí ilé iṣẹ́, irú àwọn ọjọ́ yẹn a máa ń ṣe, a máa ṣe eré ìdárayá. Tàbí tó bá dẹ̀ jẹ́ ìgbà tí ó bá jẹ́ pé ààyè náà yọ, a máa ṣe eré ìdárayá. Àwọn eré ìdárayá tí mo sì fẹ́ràn, òun náà ni eré ìdárayá gbígbá bọ́ọ̀lù kí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ẹ̀ ìyẹn wà lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn. Eré ìdárayá kejì tí mo tún fẹ́ràn náà ni eré sísá. Ẹ̀hẹ́n, eré sísá. Ẹ̀hin naà mo fẹ́ràn eré sísá torí ó máa ń jẹ́ kí n mọ àwọn ohun tí mo lè ṣe, àwọn nǹkan tí mo kájú láti ṣe ó dè máa ń fi okùn kún ara mi torí tí mo bá ti láagún báyìí, àwọn ẹ̀yà ara mi gbogbo wọ́n máa bọ́ sí ipò. Ìyẹn mo dẹ̀ tún fẹ́ràn kí n máa ṣe eré ìdárayá ká máa gbé wéètì náà, ká máa gbé ohun ìrìn tó wo. Ìyẹn náà máa ń fi okùn kún okùn eeyan. Ìyẹn jẹ́ ara àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe. Ó pọ̀ lóríṣiríṣi o, àmọ́ àwọn èyí tí mo fẹ́ràn láti máa ṣe, òun làwọn eleyi tí mo dárúkọ yìí.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Kí ni tí mo máa ń ṣe ní àṣálẹ́? Àwọn tí mo máa ń ṣe ní àṣálẹ́ ó pọ̀ lóríṣiríṣi o. Àṣálẹ́ yẹn ni a ti dé láti ibi iṣẹ́. Àwọn tí a máa ń ṣe náà ni tí a ti dé láti ibi iṣẹ́. A máa wọ lé yàrá dáná lọ. Nígbà tó jẹ́ pé èmi nìkan ni mò ń gbé, màá wọ yàrá dáná lọ. Màá lọ dáná oúnjẹ tí mo máa sè tí mo máa jẹ. Ní tí mo bá ti ń dáná lọ tí mo rí pé oúnjẹ ti n jinná lọ, màá lọ sí ilé ìwẹ̀, ilé balùwẹ̀, bathroom, màá lọ wẹ̀, màá fo ara mi nù láti fi san gbogbo àgún tí mo ti là ní ojo ni oju ọjọ́ níbi iṣẹ́, à ń san nu. Tí a bá ti ṣe ìyẹn tán, a lọ wo oúnjẹ, tí oúnjẹ bá ti jinná, à jẹun. Tí a bá ti jẹun tán, à sìnù. Tí a bá ti ń sìn mi ìyẹn náà, à lọ síta, a gba àtẹ̀gùn tàbí ká wo àwọn ẹ̀rọ móhùnmáwòrán, ká gbọ́ ìròyìn, ká wo eré ìdárayá, ká wo àwọn nǹkan tó ń lọ. Ni àṣálẹ́ yẹn náà, a tún gbèrò, a jókòó, a ṣètò bí ojú ọjọ́ kejì bí ìyẹn náà ṣe máa dà. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni ìyẹn.

Èdè wo ni mo fẹ́ kọ́? Àwọn èdè tí mo fẹ́ kọ́ yàtọ̀ sí àwọn eleyi tí mo ti mọ̀ ọ́n sọ. Nínú àwọn èdè tí mo ti mọ̀ ọ́n sọ náà ni èdè Yorùbá àti abínibí tó jẹ́ abínibí mi àti èdè Gẹ̀ẹ́sì, ilé tí wọ́n fi kọ́ wa ní ilé ìwé. Àwọn ǹkan kan náà tún wà tí wọ́n kọ́ wa ní ilé ìwé tó jẹ́ èdè Faransé. Ẹ̀hẹ̀n. Iyẹn náà jẹ́ nínú àwọn èdè tí wọ́n kọ́ wa mọ̀, a mi ò fi ọgbọ́n ra mọ̀. Àwọn èyí tí ó wá wù mí láti tí mo fẹ́ láti kọ́, òun ni èdè Faransé wù mí láti kọ́ nítorí tí mo bá ń gbọ́ tí àwọn èyàn bá ń sọ, wọ́n máa ń wù mí bí i kí èmi náà mọ̀ ǹkan tí wọ́n ń sọ kí èmi náà máa bá wọn sọ. Èdè tí mo tún fẹ́ láti kọ́ náà ni èdè tó jẹ́ títí lórílẹ̀ èdè wọn bí i, òun náà ni èdè, ẹ́ẹ́, Hausa. Ẹ̀hẹ̀n, èdè Hausa. Iyẹn náà wà lára àwọn èdè wa tí mo fẹ́ kọ́ ní orílẹ̀ èdè yìí. Èdè kan tó tún wù mí tó tún jẹ́ títí àwọn orílẹ̀ èdè mi, òun náà ni èdè àwọn China. Ẹ̀hẹ̀n. Nítorí bí wọ́n ṣe bá máa sọ̀yẹn, wọ́n máa yà mí lẹ́nu. Àwọn èdè tí mo fẹ́ kọ́ nìyẹn. Òun náà ni mo ti dárúkọ èdè Faransé, èdè Hausa àti èdè àwọn China. Óun làwọn èdè tí ó wù mí láti kọ́.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá tí pàápàá jù lọ àwọn èyí tí mò ń lò bíi iru tì Íńtánẹ́ẹ̀tì, màá sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Bí mo ṣe máa ń yanjú ìṣòro titi Íńtánẹ́ẹ̀tì ni pé tí mo bá ti rí pé àwọn nǹkan tí mò ń ṣe kò yára lọ bó ṣe ẹ kó máa lọ mọ́, tó jẹ́ tele mo pé òní nẹ́tíwọ́ọ̀kì, màá lọ sí ibi tí nẹ́tíwọ́ọ̀kì tí mọ dáradára dára láti lọ, kí ẹ̀yan ba lè ráyè ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Tí mo bá dẹ̀ rí pé, tí mo bá dẹ̀ rí pé, nẹ́tíwọ́ọ̀kì ni ò sí tí ò da, màá wá fíìmù mi, nẹ́tíwọ́ọ̀kì mi láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ẹlẹ́ẹ̀kejì tó wá jẹ́ titi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tió ohun ná wà lára àwọn ẹ̀rọ ayárabíàṣá, tí màá ti rí pé ó ti ní ìṣòro nǹkan tó bá ti kọjá, ohun tí èmi gangan fún ara mi lè ṣe, màá mú tán àwọn tí ó mọ̀ nípa rẹ̀ jù mí lọ, màá mú lọ sí ọ̀dọ̀ wọn kí wọ́n lè bá mi ṣe. Tí ó bá dẹ̀ jẹ́ eléyìí ti a n pè ní kọ̀ǹpútà mi ni, tí ó bá jẹ́ pé òun ni ó ní ìṣòro tó bá kọjá ohun tí mo lè ṣe, mà á gbé tán àwọn onímọ̀, tió mọ̀ nípa rẹ̀ jù mí lọ. Bá yẹn ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro tí ó bá dé bá àwọn ẹ̀rọ ayárabíàṣá mi, bí mo ṣe máa ń yanjú wọn nìyẹn.

Ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Hmm bẹ́ẹ̀ni, mo ní àmọ́ mi ò lè pè é ní àìsàn. Mo kàn ní ìkórìíra sí àwọn oúnjẹ kọ̀ọ̀kan. Mo lè má lè dárúkọ wọ́n àmọ́ àwọn oúnjẹ tí kì í bá tiì ṣe titi ilẹ̀ tiwa, tí í ṣe tàbí tí mìí mọ bí wọ́n ṣe ṣe, ẹhẹń mo máa ń ní ìkórìíra sí irú àwọn oúnjẹ bẹ́ẹ̀. Àwọn oúnjẹ ìyá ìlú, ó tẹ́tó oúnjẹ àwọn àpaa tọ̀dọ̀ tiwa tí wọ́n wà ní ilẹ̀ Haúsá, oúnjẹ wọ́n yẹn, mo ní ìkórìíra sí àwọn nǹkan ibẹ̀, torí mi mọ̀ bí ó ṣe ṣe. Èmi dè ni fẹ́ jẹ nǹkan tí màá jẹ tí màá ma bì, tàbí tí ó máa ma yà mí nígbẹ̀ẹ́ tàbí tó máa dá àìsàn sí mi ní àgọ́ ara. Torí tí èèyàn bá ń lọ jẹ oúnjẹ tí ó yẹ kó jẹ sí àgọ́ ara, ó máa ma fa àwọn àìsàn tí ó dára sí ara. Ṣùgbọ́n ìyẹ́n mú mi kó jẹ́ pé mo ní ìkórìíra sí àwọn oúnjẹ kọ̀ọ̀kan. Ẹhẹń àwọn èyí jẹ́ kí n ní àwọn ìkórìíra sí kí ó má bà sí àìsàn fún ìlera mi. Óun ló jẹ́ kí n tún yẹ́ra náà fún irú àwọn oúnjẹ bẹ́ẹ̀.

Ṣé mo máa ń jẹun nínú ọkọ̀ mi? A, bẹ́ẹ̀ni, mo máa ń jẹun ní inú ọkọ̀ mi. Àwọn oun tó máa ń wáyé tí mo fi máa ń jẹun nínú ọkọ̀ mi tó bá jẹ́ pé mi ò sí ní ilé tí mo bá lọ sí ìgboro tàbí tí mo wà ní ẹnuṣẹ́ tí èmi sá bá sì sílé. Àwọn ọgbà yẹn ni mo máa ń jẹun nínú ọkọ̀ mi tí mo bá rìn ìrìnàjò tí ebi bá ń pa mí. Máa yára oúnjẹ ní ẹsẹ̀ títí, màá dẹ́ra wá ibìkan láti wá ọkọ̀ mi sí. A jókòó sí ibẹ̀ láti jẹun. Tí ó bá dẹ́ jẹ́ pé ààyè wà ní ibi ibo mi tí-- níbi tí mo ti rán oúnjẹ tí mo lè jókòó sí máa jẹun, àmọ́ tí kò bá sí ààyè, màá jẹun nínú ọkọ̀ mi. Tí màá ti rẹ̀ ti jẹun tán, màá tẹ̀ síwájú láti máa lọ sí ibi tíbi tí mo bá ń lọ. Àwọn ìdí nìyẹn tó fi máa ń fa bí tí mo fi máa ń jẹun nínú ọkọ̀ mi.